Ṣé, ṣe o wọ aṣọ àkáyọrí ní ibi iṣẹ́? Ṣe o wọ aṣọ àkáyọrí? Rárá mi ò wọ aṣọ àkáyọrí ní ibi iṣẹ́ because ko ti n ṣe nkan ti a maa n ṣe ko. À jẹ àwọn ti wọn maa n wọ aṣọ àkáyọrí.